Uhm, ẹ̀, rárá mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Ṣùgbọ́n mi wà lè sọ bóyá oúnjẹ tí mi ní ìkórira sí mi tí jẹ oúnjẹ náà di ọjọ́ ení ṣà. Ṣùgbọ́n tí n bá fi wé gbogbo oúnjẹ tí mo ti jẹ, tí mo sì rántí, mí lè fi dájú pé mi ò tí ì ní ìkórira sí kankan nínú àwọn oúnjẹ tí mo ti jẹ, tí mo ti jẹ láti ọjọ́ tí mo ti lè rántí.

Eh, tí n bá fi, tí n bá fi wò náà gíga mi máa ní, gíga mi dúró ní ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà ni máa ní gíga mi dúró dé. To ta bá máa, eh ta bá máa ká ní iye ìwọ̀n ẹsẹ̀, ìwo bí mi ṣe ga tó máa jẹ́ ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà gẹ́rẹ́gẹ́ lórí, bàṣe máa ń, bàṣe máa ń fi eh ìwọ̀n ẹsẹ̀ wọn.

N, ta bá ń sọ̀rọ̀, Oṣù Ọjọ́ ìbí mi, ìyẹn ni, e, oṣù kẹta inú ọdún tí àwọn olóyìnbo ń pè ní March. E, bẹ́ẹ̀ ni, inú oṣù kẹta ọdún ni a ti bí mi. N, bákan náà, ọjọ́, e, ọjọ́ ogún nínú oṣù kẹta ọdún yìí náà ni ọjọ́ tí wọ́n bí mi. Só, nítorí náà, ọjọ́ ogún oṣù kẹta ọdún ni ọjọ́ ìbí mi.

Ẹ lóòótọ́ ni pé ẹ̀ẹ̀kọ̀kan tí n bá jáde lọ síbi tí èmi fún ara mi ò fi bẹ́ẹ̀ dá mọ̀ nípa tó tàbí ibi tí mi lọ fún ìgbà àkọ́kọ́, ó máa ń wá bẹ́ẹ̀ náà pé mi máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó bá wà ní àyíká ibi tí mi, tí mi ń lọ, ibi tí mi dà mọ̀ dáadáa. Mi lè bá èèyàn kan àbí méjì ní àyíká bẹ́ẹ̀ pé kí n lè kí n sì béèrè lọ́wọ́ pé, "bá ẹ jọ, ibi báyìí báyìí mò ń lọ gbé kọ́ ṣì lè júwe fún mi." But ní ìgbà mi orí fóònù náà ni tí máa ń wo ojú ọ̀nà tí ó yẹ kí n gbà lọ síbẹ̀. Ò lóòótọ́ náà ni pé lẹ́ẹ̀kọ̀kan náà máa ń bèèrè ọ̀nà lórí ọwọ́ àwọn èèyàn.

Ní tí bá fi, eh, ara mi júwe, àwọn áàpù lórí fóònù mi tí mo máa ń lò jù ni, ni, eh, gbogbo ọjọ́ sí ọjọ́. Màá, alákọ̀ọ́kọ́ ni, eh, WhatsApp. Eh, bẹ́ẹ̀ ni, mo máa ń lo WhatsApp gan ní ojoojúmọ́ torí òun ni mo fi máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ jù lórí fóònù mi. Tẹ́ ẹ́, tí a bá tún wo náà, eh, áàpù TikTok náà náà màá ń lò dáadáa ní ojoojúmọ́ torí òun náà màá fi ń dá ara mi lára yá ní ẹ̀kọ̀ǹkọ̀ náà tí ń ba ní nǹkan tí mi ń ṣe lọ́wọ́ bí i kí n wo, wọnú áàpù náà kí ń wo àwọn, eh, fídíò tí ó múni rẹ́rìn-ín, tó múni fún mú inú èèyàn dùn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So áàpù tí, tí màá ń lò jù náà ni WhatsApp àti TikTok.

Ẹẹ, àwọn ǹkan èlò tó wúlò jù náà nínú iṣẹ́ mi náà ni, ẹ làkọ́kọ́ na máa, ẹ, irú iṣẹ́ tí à nṣẹ náà ni pé iṣẹ́ photographer ni ẹni kan fi, e, irinṣẹ́ wa gbé àwòrán àwọn oníbàárà wa jáde. Ìṣe, ohun tó dẹ̀ ṣe pàtàkì jùlọ náà nínú iṣẹ́ wa náà ni, ẹ, ẹ̀rọ camera wa tí a sì fi máa ń ya àwòrán oníbàárà wa. Òun náà ni, ẹ, ohun àkọ́kọ́ tó ṣe pàtàkì jù nínú iṣẹ́ wa nítorí láìsí, ẹ, ẹ̀rọ camera wa yìí kò sí baṣí, baṣe tí lè ya àwòrán oníbàárà wa ká tó dẹ̀ tú gbé gbánú èyí tí à ń pè ní editing nínú kọ̀ǹpútà tí a sì ti máa, ẹ, dá àwòrán òun ní àrà ya díẹ̀ síí ká tó wá padà gbé jáde sí ohun tí ó ṣe é mú dání fún, ẹ, oníbàárà wa.

Ẹ ní ẹ̀kọ̀ọ̀kan mo máa ń jẹun nínú ọkọ̀ mi, but ẹ eléyìí ò ṣe, kò ń ṣe nǹkan tí máa ń ṣe ní lóòrèkóòrè. Ṣùgbọ́n ìgbà mí tí ó bá jẹ́ pé kò sí ẹ tí èèyàn o ráyè jẹun ní àárọ̀ kùtùkùtù nílé àbí tí eeyan ráyè jẹun ní ibi iṣẹ́ náà nínú mọ́tò náà ní ìgbà díẹ̀ tí èèyàn bá fi má ẹ wà mọ́tò láti ibi tó ti kúrò dé ibi tó ń lọ náà. Ìgbà ohun náà ni èèyàn máa ráyè wẹ wà nnkan díẹ̀ jẹ náà. So léẹ̀kọ̀ọ̀kan náà èèyàn mo máa ń jẹun nínú ọkọ̀ mi.

Uhm, nǹkan oríṣiríṣi náà ni máa ń jẹ ní, eh, lọ́sàn-án torí mo máa rí dájú pé ní ọjọ́ gbogbo máa da irú oúnjẹ tí mo ń jẹ, mo máa ń dà papọ̀ torí kí èèyàn lè ní oríṣiríṣi oúnjẹ máa rí jẹ. Nígbà mi, ó lè jẹ́ pé ìrẹsì àti ata díndín náà ni màá jẹ ní ọ̀sán. Nígbà mí dẹ̀kẹ̀rẹ̀, ó lè jẹ́ pé ẹ̀wà náà ni màá jẹ lọ́sàn. Ó tún lè jẹ́ pé iṣu àti ẹyin náà ni màá jẹ lọ́sàn. Torí náà, oríṣiríṣi oúnjẹ máa ń jẹ lọ́sàn-án torí máa ń ṣe pé kó lè máa yí síra wọn, kó máa yí síra wọn, kí èèyàn lè máa rí oríṣiríṣi oúnjẹ máa jẹ ní gbogbo ìgbà.

Èyí owó àfikún tí à ń sọ yìí, ó máa ń wáyé lẹ́ẹ̀kọ̀kan náà tí a máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Irú ìgbà táa máa, irú ìgbà yìí tí mo lè sọ pé a máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, ó máa ń sábà wáyé ní ìgbà tí iṣẹ́ wa bá pọ̀nlẹ̀ tó sì jẹ́ pé àwọn òṣìṣẹ́ máa ṣe iṣẹ́ kọjá àsìkò tó yẹ kó parí iṣẹ́ wọn fún ọjọ́, ọjọ́ náà kó sì máa lọ ilé wọn. But irú ìgbà tí iṣẹ́ bá pọ̀nlẹ̀ báyìí, àwọn òṣìṣẹ́ mìíràn máa ń ṣiṣẹ́ kọjá àsìkò tó yẹ kó parí iṣẹ́ fún ọjọ́ yen na. Eléyìí sì máa ń jẹ́ kí à sanwo ìgbà tí, ìgbà tó gbórí tó ṣe kọjá lórí àsìkò tó yẹ kó parí iṣẹ́ fún ọjọ́ yen na. Èyí tí àwọn òyìnbó máa ń pè ní overtime. So bẹ́ẹ̀ ni a máa ń san owó àfikún fún àwọn òṣìṣẹ́ ṣùgbọ́n ó máa ń ní pé pàtó iṣẹ́ tó ṣe, tó kọjá iṣẹ́ tí ó yẹ kó máa ṣe lọ náà ló fi máa ń rí pé a máa san owó àfikún fún wọn.

Ẹ òun àkọ́kọ́ náà tí màá wò kí n tó yan àwọn alábàáṣiṣẹ́ mi pọ̀ náà ni pé, ṣe wọ́n ní ìmọ́tótó àti ìmọ́tóye nínú iṣẹ́ ta-- iṣẹ́ tá ń ṣe yìí, ohun ì-- iṣẹ́ photography yìí tá ń ṣe yìí? Ohun àkọ́kọ́ tí màá wò náà ni ẹ́ láti yan, ẹ, àwọn alábàáṣiṣẹ́ mi pọ̀ yìí. Ẹ òun kejì dẹ́tù ni pé ṣe wọ́n lè fi ara wọn lè fi ṣiṣẹ́ yìí dákùndákùn ní ọjọ́ gbogbo? Eléyìí náà máa wò nínú, ẹ, àwọn alábàáṣiṣẹ́ pọ̀ yìí kí n tó yan wọ́n. Ìgbà mí náà, nǹkan mí tí mo bá tú wò náà ni pé, ṣe owó tí à ń san bíbàyìí, ṣe àwọn tí mo fẹ́ yàn ní alábàáṣiṣẹ́ pọ̀ yìí, ṣe ó tó wọn? Àbí ṣe wọ́n lè gba iye owó tá ń san yìí? Ohun àwọn nǹkan pàtàkì náà nínú ẹ náà tí màá wò náà nìyẹn láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ yìí.

Eh, tí bá fẹ́ múra fún ìpàdé pẹ̀lú oníbàárà mí hmm aṣọ tí ó, ẹ́, ní ọ̀rọ̀ àwọn òyìnbó ṣá, a máa ń pè ní corporate náà máa ń sábà wò láti lọ sí ìpàdé pẹ̀lú oníbàárà. Ẹ̀n, ṣùgbọ́n eléyìí ó ní irú oníbàárà pàtó tí, ẹ́, mi máa ń wọ irú àwọn aṣọ báyìí lọ́ba. Ó dè tú ní àwọn mi náà tó jẹ́ pé aṣọ, ẹ́, Ankara àbí lace àbí ọgbó ìṣí, a ṣa máa ń pè ní native náà máa wọ̀ lọ́ba wọn. So, ó, tí a bá ń sọ̀ ní orí pé bí mo ṣe máa ń múra fún ìpàdé pẹ̀lú oníbàárà, ẹ́, mó máa ní pé irú aṣọ tí bá wọ̀ fún ìpàdé yìí, ẹ́, irú oníbàárà tí mo bá fẹ́ bá pàdé ni ó máa, ẹ́, ni ó máa sọ̀rọ̀ sí irú ìmúra tí mó máa mú.

Eh, ta máa ń sọ̀rọ̀ ní ipa pé ẹ̀ka ìyà àwòrán ṣára, mm, màá ní pé rárá mi ní àwòrán kankan ní ara, torí láti ọjọ́ tí à tí bí mi kò sí pé èmi fún ara mi fi ọwọ́ ara mi lọ síbi tí wọ́n ti ń ya àwòrán pé mo fẹ́ yọ ara àwòrán ṣára. Bẹ́ẹ̀ sì ni kò sí ọjọ́ kankan tí àwọn òbí mi tó mú mi lọ sí ibi tí wọ́n ti ń ya àwòrán pé kò bá wọn ya àwòrán sí mi lára. So, ta bá, torí náà kò sí àwòrán kankan ní ara mi.

Rárá mi ì lè sọ pé mi ti lu etí, etí mi rí-rí láti ìjọ̀ tí wọ́n ti bí mi sí ayé. N-n bẹ́ẹ̀ dẹ́kẹ́rẹ́ mi ì ní lọ́kàn láti lu etí mi ní ọjọ́ kankan ní ọjọ́ iwájú, torí èmi ò fi bẹ́ẹ̀ rí ẹ. Mi rí pàtàkì kankan nínú pé kí ọmọkùnrin máa lu etí àbí kó máa lu ibi kankan láráẹ. Gbogbo irú nǹkan bẹ́ẹ̀yẹn kò, kò yẹ sí, kò nṣe nǹkan tó yẹ fún ọmọkùnrin ọmọlúàbí láti máa ṣe. Torí náà mi ì ní, mi ì lu etí, mi ò dẹ́tu lú ibi kankan lára mi náà.

Ehn, ni òrékore mo máa ń kọ nǹkan sórí Íńtánẹ́ẹ̀tì, ló wá lórí irú àwon áàpù bí i X, èyí tí a máa ń pè ní Twitter tẹ́lẹ̀, àti lórí stétọ̀sì mi náà lórí wásápù máa ń kọ nǹkan sórí bẹ́ẹ náà. Àwon ehn, nǹkan orí Íńtánẹ́ẹ̀tì náà tí máa ń sábà kọ nǹkan sí na niyẹn Ní ìgbà mí mo le kọ ọ́ n pa eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, ìgbà mí ì dẹ̀kẹ̀rẹ̀ mo lè kọ ọ́ pa àwon ehn, ìṣẹ̀lẹ̀ inú ehn, ìṣẹ̀lẹ̀ inú ìlú wa àbí ìṣẹ̀lẹ̀ àwon ìlú nínú àwon ìlú òkè òkun. But ní oríṣìíríṣìí náà máa kọ sórí àwon áàpù yìí lórí Íńtánẹ́ẹ̀tì.

N lórí ìbéèrè pàtàkì yìí, ẹ́ bẹ́ẹ̀ ni mo máa ń lọ sí ilé ìjọsìn lékokàn náà torí mi le sọ pé ní gbogbo ọ̀sẹ̀ ni mo máa n lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kọ̀kan tàbí lóòrèkóòrè, óun ní àwọn ọjọ́ kan kan náà tí mo máa fi ń lọ sí ilé ìjọsìn. Torí ní ìgbàgbọ́ tèmi, èmi ò wò pé kí èèyàn máa lọ sí ilé ìjọsìn ní gbogbo ìgbà jẹ́ ìfihàn ìgbàgbọ́ èèyàn nínú Olúwa. Ṣùgbọ́n lórí pé kí èèyàn máa lọ ilé ìjọsìn bẹ́ẹ̀ ni mo máa n lọ ní ẹ̀ẹ̀kọ̀kan náà àbí ní ìgbà tó bá jẹ́ pé wọ́n ní, ẹ́, ìpàdé pàtàkì láti ṣe irú àwọn ìgbà yìí náà, mo màá n lọ sí ilé ìjọsìn.

Eh, irú orin tí mi fẹ́ràn jù náà ni orin, eh, ìgbàlódé wa, èyí tí à ń pè ní Afrobeat, eh. Irú àwọn orin náà mo fẹ́ràn jù náà kí n máa gbọ́ ní ọjọ́ọjúmọ́. Ṣùgbọ́n kò nṣe pé mi ò kí ń gbọ́ irú àwọn orin míì náà. Lẹ́ẹ̀kọ̀kan náà mi máa ń gbọ́ orin, eh, nínú fújì náà, bíi àwọn orin Pasuma, eh, òṣùpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà. Ìgbà mí náà máa ń gbọ́ orin, eh, orin ìdúpẹ́ àti orin, eh, ìsìn, bí i àwọn Mercy Chinwo, àti, eh, Sola Alyson. Oríṣiìrisìì orin náà ni máa ń gbọ́. Ṣùgbọ́n èyí tí mi le sọ pé mi fẹ́ràn jù náà ni àwọn orin Afrobeat yìí. Irú àwọn orin tí, eh, Burna Boy, Davido, Rema, oríṣìíríṣìí tí gbogbo wọn ń kọ, irú àwọn orin báyìí náà ni mo fẹ́ràn jù láti máa gbọ́.

Eh, tó ní pàtó sí, ní pàtó sí economy, eh, lóòótọ́ kò ní, mi n lọ fún, eh, eh, ìgbá àtún, a-àtún ọwọ́ ṣe tí àwọn òyìnbó máa ń pè ní pedicure. Ṣùgbọ́n èékánná mi ní ìgbà, ní ìgbà tó bá ti gùn, tó ti gùn dé ibi tí mo mọ pé economy yìí ó ti gùn jù, màá gé fúnra mi pẹ̀lú, eh, blade àbí scissors àbí nail cutter. Ṣùgbọ́n tí kò bá ti gùn jù mí kì í gé. Ọ̀ tí economy bá ti gùn jù, màá gé fúnra mi. Ṣùgbọ́n mi n lọ fún, eh, àtọ, àtúnṣe, ìtọ́ àwọn òyìnbó pé ní pedicure mi n ṣe yẹn àti àbí máa ní kí ọ̀ mi ṣe gbogbo yẹn. Ṣùgbọ́n tí èékánná mi bá ti gùn màá gé fúnra mi.

Uhm, lóòótọ́ mi ò lè sọ pé mi fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè yìí rárá torí lé mi fún ramì mi ò fẹ́ràn pé ká máa gun ibi tí ọ̀gá ti ti lọ. Torí náà nígbàkigbà tí n bá lo àwọn ẹ̀rọ ìgbésókè yìí, n kò ń jẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀ tàbí kára mi balẹ̀ láti máa lo àwọn ẹ̀rọ ìgbésókè yìí. Torí náà mi ò lè sọ pé mi fẹ́ràn wọ́n rárá. Irú ní, nitorí náà gan nígbà mí tí ó bá jẹ́ pé ibi tí mò ń lọ kò ń ṣe ibi tó jìnà púpọ̀ bẹ́ẹ̀ náà lọ sókè, mi máa, mi máa fẹ́ lo àwọn, ẹ́ẹ́, staircase Yálà pé kí n lo, ẹ́ẹ́, ẹ̀rọ ìgbésókè yìí torí, ẹ́ẹ́, àwọn ẹ̀rọ ìgbésókè yìí mi ò fẹ́ràn láti máa wọ́n rárá.

Ẹn, lórí pàtó sí ìbéèrè yìí, bẹ́ẹ̀ni mi ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ojin-- ojú ìrìn ìrí ṣùgbọ́n kò ṣe pé mi ti lo ọkọ̀ ojú ìrìn yìí ní ìgbà tí miolẹ̀ ní pé ó pò ṣùgbọ́n ní bí ìgbà kan àbí ẹlẹ́ẹ̀mejì mi ti wọ ọkọ̀ ojú ìrìn yirí láti lọ sí ibìkan. Ehn, ní pàtó sí ìbéèrè yìí, ẹéh bẹ́ẹ̀ni màá ní pé mi ti wọ ọkọ̀ ojú ìrìn ìrí ojú ìrìn yìí rí.

Ẹ lórí ìgbà ìsinmi oúnjẹ ọ̀sán mi yìí tí mà ń lò. Ẹ̀ wákàtí kan náà ni ìgbà ìsinmi oúnjẹ mi ọ̀sán gbá. Ẹ̀ wákàtí kan náà ni a máa ń lò ní ẹ́ ibi iṣẹ́ wa náà fún ìgbà ìsinmi oúnjẹ. Ṣùgbọ́n lẹ́yìn wákàtí kan yìí, ni a máa padà sí orí iṣẹ́ tí à ń ṣe. So ní kí n fi dáhùn ibéèrè yìí tẹ. Ẹ̀ wákàtí kan náà ni a máa ń lò fún ẹ̀ ìsinmi oúnjẹ.

Ẹ ní orí ìbéèrè yìí, ta ló ń sọ pé ṣé èmi fẹ́ràn láti máa ya àwòrán títè mi? Mi ò lè sọ pé bẹ́ẹ̀ ni, torí èmi fún ara mi, mi fẹ́ràn láti máa ya àwòrán ara mi púpọ̀ bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n tá bá sọ pé ní pàtó sí irú iṣẹ́ tí mo ń ṣe, èyí tó jẹ́ pé ká máa ya àwòrán àwọn èèyàn ní àwọn oníbàárà wa, ẹ tó bá jẹ́ sí pàtó sí ẹ̀ gangan, bẹ́ẹ̀ ni màá ní mo fẹ́ràn láti máa ya àwòrán fún àwọn èèyàn. Torí iṣẹ́ tí mo yàn láàyò nìyẹn, ohun dè kè ré ni mo níìfẹ̀ sí tí mo dẹ̀ mọ̀, tí mo dẹ̀ dangajia nínú ẹ̀. Torí náà bẹ́ẹ̀ ni mi fẹ́ràn láti máa ya àwòrán. Ṣùgbọ́n ní àwòrán títè mi, ìyẹn ò ṣe nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe púpọ̀

Mm, rárá, ní pàtó sì, eh, ìbéèrè yìí mi kí ń wọ gíláàsì rárá. Nítorí, bẹ́ẹ̀ sì ni mi ní ìdí pàtàkì tó yẹ kí máa wọ gíláàsì àbí mi ní àrùn ojú àbí nǹkan kan tí ó nílò pé kí máa wọ gíláàsì láti tún un ṣe nítorí náà mi kí ń wọ gíláàsì. Even, bẹ́ẹ̀ náà dèkèrè mi kí ń wọ gíláàsì náà fún, eh, fún ìmúra náà. Rárá, mi kì í wọ gíláàsì fún ìmúra náà bí àwọn ẹlòmíràn ṣe máa ń wọ, mi, mi ò kí ń wọ. Ní pàtó sì ìmúra tàbí ìlera ojú fún ìdí méjèèjì mi kì í wọ gíláàsì rárá.

Ehn, ní pàtó sì ibi iṣẹ́ wa, àán sábà n ṣe ìgbéjáde púpọ̀. Ṣùgbọ́n ní, ehn, ní pàtó sì iṣẹ́ lẹ́ẹ̀kọ̀kọ̀n nítorí iṣẹ́ ya àwòrán la ń ṣe. So, ní pàtó sì iṣẹ́ wa, a lè jáde lọ sí ìrú ibòmí tí à ń pè ní setting tí oníbàárà wa bá ti fẹ́ ya àwòrán wọn. Ehn, ó lè jẹ́ ibi òkun àbí ó lè jẹ́ ibi ọ̀nà ní ìta gbangba. Oríṣìíríṣìí ìbíbayí náà, oríṣìíríṣìí ibi ni a ti máa ń jáde lọ láti lọ ya àwòrán fún àwọn oníbàárà wa. Nígbà mìí na ó de si lè jẹ́ pé oníbàárà wa fẹ́ ya àwòrán ní patí wọn tó bá ń ṣe ìrú pé bóyá wọ́n ṣe ìnáwó, ehn, ká ní ayẹyẹ ọjọ́ ìbí tàbí, ehn, èso, èso ọ̀pọ̀ ọkọ àti ìyàwó tàbí ayẹyẹ ayé, ehn, òkú. So oríṣìíríṣìí náà la máa ń jáde lọ. Oríṣìíríṣìí ibi náà la máa ń jáde lọ láti lọ ya àwòrán fún àwọn oníbàárà wa.

Bí tàábá ń sọ̀rọ̀, èdè tí ó wù mí láti kọ́ ṣẹ̀, eh, èdè, èdè French, eh, náà ló wù mí láti kọ́ ní àsìkò yìí. Eh, nínú àwọn èdè tí ó wà, eh, lẹ́yìn gbogbo àgbáyé, eh, èdè French wù mí kọ. Èdè tí àwọn orílè-èdè Japan náà tí wọ́n pè ní Japanese, irú, irú èdè náà yẹn náà wù mí kọ. Eré èdè àwọn tí ìlú China yìí tí wọ́n ń pè ní Mandarin Chinese, irú èdè náà wù, wù mí kọ. Àwọn èdè mẹ́ta yìí náà ni ó wù mí kọ jù ní ìsinsìnyí.

Eh, ó máa ń wá ayé ní ẹ̀ẹ̀kan kan pé, máa ń ṣe ìpè fídíò lórí, eh, app WhatsApp mi. Eh, nígbà mìíràn fún ìpàdé orí iṣẹ́ àbí fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi, mi máa ń ṣe ìpàdé orí fídíò náà pẹ̀lú àwọn náà láti jọ sọ̀rọ̀ lórí, eh, nǹkan tí tọ́ bá fẹ́ àti nǹkan tí, eh, irú iṣẹ́ tó bá fẹ́ ká ṣe fún wọn.

Ehn, ní ipa ìbéèrè rẹ eleyìí, wákàtí mẹ́sàn-án náà ni a máa fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Nítorí àsìkò iṣẹ́ mi jẹ́ láti ago mẹ́jọ ní òwúrọ̀ di ago márùn-ún ní ìrọ̀lẹ́. Ní ìgbà mí dẹkẹ́rẹ́, a lè ṣiṣẹ́ láti ago mẹ́jọ òwúrọ̀ yìí di ago mẹ́fà ìrọ̀lẹ́ tí a sì fa àsìkò iṣẹ́, eh, síwájú ní wákàtí kan tá tí àsìkò iṣẹ́ a fi jẹ́ wákàtí mẹ́wàá. But ní, eh, wákàtí tí ó ti máa ń sábà fi wà ní ibi iṣẹ́ àbí ti máa fi ń ṣiṣẹ́ jẹ́ wákàtí mẹ́sàn-án. Iyẹn láti ago mẹ́jọ òwúrọ̀ sí ago márùn-ún ìrọ̀lẹ́.

Ehn, nípa ti oúnjẹ pizza, èmi ò sábà jẹ púpọ̀ bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n ní ìgbà díẹ̀ tí mi, tí mi ti jẹ, àwọn nǹkan tí mo fẹ́ràn jù lórí rẹ̀ ni, eh, èyí tí wọ́n ń pè ní chicken barbecue, eh, mi fẹ́ràn chicken lórí, lórí pizza, pizza mi tí ó bá jẹ́ pé mi fẹ́ jẹ. Mo dẹ̀ tún fẹ́ràn oníkọ́rẹ́, eh, ẹran sórí èyí tí wọ́n ń pè ní suya pizza, ìyẹn náà mi fẹ́ràn ìyẹn náà. Eh, àwọn méjì tí mo lè ní pé mi fẹ́ràn náà tí mi dẹ̀ lè, tí mi ní ìfẹ́ sí láti jẹ ni orí pizza mi náà tí mo lè sọ náà ni ẹ́.

Ẹ́, ṣùgbọ́n nípa ìbéèrè eléyìí, mi kí ń sábà wà nílé ní ojoojúmọ́. Mi de kí ń sábà bọ́ta náà sí àdúgbò ṣùgbọ́n ní ara àwọn aládùúgbò mi, ara àdúgbò mi ní dá àwọn kọ̀ọ̀kan mọ̀ nínú wọn tí mi sì dá mọ̀ tí, tí, tí mi dá mọ̀ dáadáa. Ṣùgbọ́n pé púpọ̀ nínú wọn kò sí, púpọ̀ nǹkan nínú wọn tí mi dá mọ̀. Díẹ̀ náà nínú wọn náà mi dá mọ̀ tí mi le ní pé àwọn ará àdúgbò mi mélòó tí mi sì dá mọ̀ dáadáa.

Eh, bẹ́ẹ̀ ni mi ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, hmm, l'àwọn ẹ̀kọ̀kan torí ìgbà mí o máa ní àwọn oníbàárà tí ọ́ yẹ pé ọn ṣe pàtàkì gan sì iṣẹ́ wa tó sì jẹ́ pé ọ ti ń bá wa ṣiṣẹ́ fún ìgbà tí ó pẹ́ gan. Wọ́n dẹ ṣì máa ń gbé iṣẹ́ tó yọwó tó dẹ̀ yọ, eh, owó ńlá fún wa. So n torí náà àwọn ìgbà mí tọ bá pè tọ bá pè wa sí iṣẹ́ kékeré tí kò gba àkókò púpọ̀, a máa ń ṣe fún wọn ní ọ̀fẹ́ láti fi hàn sin wọn pé a, a fẹ́ràn wọn, a dẹ̀ ṣi, a, a dẹ̀ ní, a dẹ̀ nífẹ̀ẹ́ wọn pé wọ́n gba, wọ́n gbé iṣẹ́ wá fún wa. Torí náà bẹ́ẹ̀ ni màá ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ lẹ́ẹ̀kọ̀kan.

Ehn, irú fóònù tí mo lò ní àsìkò yìí ni, eh, eh, orúkọ rẹ̀ ni Itel, eh, Itel P55 5G. Eh, òun náà mi lò ní àsìkò yìí. Ṣùgbọ́n mi ní, eh, eh, fón-fóònù oríṣi méjì. Fóònù kejì mi náà, eh, orúkọ rẹ̀ ni Samsung A31. Eh, irú fóònù kejì tí mo lò. Àwọn fóònù méjèèjì náà ni màá mú dá ní, àwọn náà ni màá mú káàkiri ní tí bá jáde àti pé tí bá lọ ibiṣẹ́ náà. So, àwọn méjèèjì náà ló jẹ́ fóònù alágbèéká mi tí mo sì ń lò.

Eh, nítorí pé ní àsìkò tí mo wà yìí, mi ń gbé pẹ̀lú ẹlòmíràn kankan. Èmi nìkan náà mi ń dàgbé ní ibi tí mò ń gbé. Torí náà kí kọ́kọ́rọ́, eh, ọ̀dọ̀ mi, ọwọ́ mi náà ló máa wà ní gbogbo ìgbà. Tí ń bá sì jáde, eh, mi máa ń tọ́jú rẹ̀ sínú àpò tàbí kí n tọ́jú rẹ̀ sínú bá, eh, sínú báàgì tí mi sì gbé jáde lọ síbi iṣẹ́ àbí lọ sí ibi kí ibi tí màá jáde lọ. Eh, bí mi ṣe máa ń tọ́jú kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ ilé mi náà ní yẹn.

Irú bàtà tí mo fẹ́ràn jù náà kí máa wọ̀ náà ni ṣálú bàtà, òun náà ni mo fẹ́ràn jù láti máa wọ̀ torí èmi fẹ́ràn kí n bá wọ bàtà kí ẹsẹ̀ mi ráyè láti ní kí atẹ́gùn ráyè láti máa fẹ́ sí ẹsẹ̀ mi ní ìgbà gbogbo òun ló fi jẹ́ pé ṣálú bàtà ni mo fẹ́ràn jù láti máa wọ̀ nínú gbogbo àwọn bàtà mi tí máa ń wọ̀. Ní ìgbà mìíràn náà mi lè wọ bàtà àwọn òyìnbó yẹn náà ní oríṣìíríṣìí ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù náà nínú gbogbo bàtà tí màá ń wọ̀ ni ṣálú bàtà yìí nípa-- tó-- nítorí pé mo fẹ́ràn kí atẹ́gùn lè máa ráyè kó máa fẹ́ sí ẹsẹ̀ mi, mi fẹ́ràn kó máa mú mi lẹ́sẹ̀ rára nígbà kan kan.

Nígbà tó kẹ́yìn tí a pinu èmi àtàwọn ọ̀rẹ́ mi pàdé, a ti tó boya oṣù kan n si n nítorí, àwọn mi nínú àwọn ọ̀rẹ́ mi wọ́n ti lọ ní ìrìn àjò sí ìlú mìíràn, wọn sì ṣí ní ìlú kan náà pẹ̀lú mi. Àwọn tó kù náà nínú àwọn ọ̀rẹ́ mi, a ń sábà ríra ní ojúkorojú nítorí oníkálukú wa náà ni ó ní iṣẹ́ púpọ̀ tí òun ń ṣe. Ṣùgbọ́n ní orí ẹrọ ìbánisọ̀rọ̀ wa, a máa ń bá ara wa sọ̀rọ̀ ní lóòrèkóòrè. Ṣùgbọ́n ní pe ka pàdé kí a lè rí, ká ríra ní ojúkorojú, ó ti, ó ti ṣe, ó ti ṣe nígbà díẹ̀ ọ̀tí àti ní irú ìpàdé yẹn gbẹ̀yìn.

Ehn, fún èmi torí eh, èmi maá sábà ní iṣẹ́ púpọ̀ tí màá ṣe ní àárín ọ̀sẹ̀. Torí náà, eh, òpin ọ̀sẹ̀ tàbí ìparí ọ̀sẹ̀ náà ni màá ráyè fọ àwọn aṣọ mi. Eh, tí a bá máa wò náà, eh, ọjọ́ ìsinmi náà ni màá sábà ráyè fọ àwọn aṣọ mi torí n sábà sí iṣẹ́ àbí ǹkan tó máa mú mi jáde ní ọjọ́ ìsinmi. Òun náà ló fi jẹ́ pé ọjọ́ náà màá rí fi ṣe àwọn nnkan díẹ̀ díẹ̀ ní ilé tí fẹ́ sáré ṣe ká tó tú padà sí ẹnu iṣẹ́ ní ọjọ́ ajé. Torí ó fi jẹ́ pé ọjọ́ ìsinmi náà ni màá fi ráyè fọ aṣọ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀.

Ehn, ní, ehn, nígbà mí tí n bá ń lọ sí ibi iṣẹ́, màá sábà wọ ọkọ̀ èrò ni. Nítorí mi ò sábà fẹ́ràn láti máa wa ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́. So nítorí náà ni tí màá ń tètè jí ní òwúrọ̀ láti tètè parí gbogbo tí n bá fẹ́ ṣe kí èmi lè tètè wọṣọ láti tètè dé ìdí àwọn onímọ́tò èrò yìí. Nítorí àárọ̀ ní ọjọ́ iṣẹ́, àwọn èrò tó fẹ́ wọ mọ́tò náà tó ń lọ sí ibi iṣẹ́ náà máa ń pọ̀. Nítorí náà ó ṣe pàtàkì láti tètè dé ìdí àwọn onímọ́tò yìí kí wọ́n lè tètè wó mọ́tò kó lè tètè dé ibi iṣẹ́ tó ń lọ. Ni tí mo bá dẹ̀ tí wọ mọ́tò àwọn onímọ́tò èrò yìí náà, àwọn náà ló máa gbé mi dé ibi iṣẹ́ fún ọjọ́ yẹn na. Tí bá sì ń bọ̀ náà, àwọn mọ́tò elerò yìí náà máa wà láti padà dé ilé.

Eh, nípa irú iṣẹ́ tí mò ń ṣe, mo máa ń sábà wèé, máa ń sábà wo àwọn email mi ní ojoojúmọ́. Nítorí email ni a máa ń sábà fi gba, àwọn iṣẹ́ lọ́dọ̀ àwọn, látọ̀dọ̀ àwọn oníbàárà wa. Òun náà dètè rí, la ṣe máa ń fi, la, a máa ń fi rán iṣẹ́ àwọn àwọn, àwọn àwòrán táyà padà sí àwọn oníbàárà wa ní ìgbà mí. Nítorí náà ó ṣe pàtàkì fún iṣẹ́ wa. Ǹdẹ́ ṣì máa wo ní ọ̀rẹ̀kọ̀rẹ̀ ní ojoojúmọ́. Torí tí èèyàn bá sì wo àwọn email yìí kò ní tètè rí àwọn, àwọn, iṣẹ́ tí àwọn oníbàárà fi ránṣẹ́ sí ẹyan, pé kí ẹyan bá wọn wò àti pé kí ẹyan bá wọn ṣe.

Eh, ìrántí, à, ìgbà ọmọdé mi náà tí mo rántí pọ̀ púpọ̀ ní àpọ̀. Ju-- ṣùgbọ́n, ẹ́, mo lè sọ bi méjì àbí mẹ́ta náà nínu fún ìdáhùn ìbéèrè yìí. Láàkọ́kọ́, i ìrántí tí mo rántí náà ní ìgbà ọmọdé mi náà ni ìgbà ọdún Kérésìmesì tí a sì máa ń ṣe jáde lọ sí, ẹ́, i-- sí, ẹ́, agbo eré àwọn ọmọdé tí àwọn olóyinbo ń pè ní amusement park ní ọdọọdún. Eléyìí jẹ́, ẹ́, ìrántí tó, tó mú inu mi dùn tí ó sì jẹ́ pé, ẹ́, nígbàa ọmọdé mi, ó jẹ́ nǹkan tó mú mi dùn tó ti mo rí òun rí, tó mú orí, orí mi wú ní, à, nígbà gbogbo. Ẹ́, ìrántí náà tí mo tún rántí náà ni àwọn àkókò tí a fi máa ń ṣe eré lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n tàbí àbúrò ìyá mi tí a sì ṣ-- àti àwọn àkókò náà tí a máa ń fi ṣeré lọ sí ọ̀dọ̀ ìyá, ìyá mi tí a sì ṣì máa ń lo bí oṣù, ẹ́, ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì táa fi máa ń faramọ́ diẹ. Nítorí èmi sì rántí pé ìgbà náà ni ní àwọn ọ̀rẹ́bí méjì náà ní àdúgbò wọn tí a sì jọ máa ń ráyè ṣeré ní ìgbàkígbà yìí tí a bá lọ sọ́dọ̀ wọn lọ ṣe holiday. Ohun-- àwọn ìrántí náà pọ̀ gan-an ṣùgbọ́n àwọn méjì náà máa ń fi dá ìbéèrè yìí lóhùn.

Eh, eh, ọ̀nà tí màá fi pàrọ̀ ọkọ̀ náà ò pò púpọ̀ ná. Nítorí, eh, ì, ọ̀nà náà bí, tí mi féràn láti máa fi pàrọ̀ ọkọ̀ dà náà ní pé, eh, mi féràn kí a máa ta game lórí fóònù. Eh, mi féràn ẹ̀yin náà lọ́pọ̀lọpọ̀. Mo sì féràn náà láti máa wo àwọn, eh, fídíò lórí àwọn app bíi, eh, TikTok àti nǹkan nǹkan náà. Àwọn ìyen náà dà, màá fi fi àwọn ẹ̀yin náà pa ọ̀rọ̀ ọkọ̀ dà ní, pàrọ̀ ọkọ̀ dán náà ní òrékòóré.

Ní tèmi, mi ò fẹ́ràn láti máa ra, eh, oúnjẹ ní opoponá ràra. Torí láti kékeré ni a ti máa ra oúnjẹ ní ìta bí kí eeyan ra oúnjẹ, ra-- kí eeyan ra oúnjẹ jẹ́ níta kò ti mọ́ mi lára àti kẹ́kẹ́rẹ́ mi ni ìyá mi ti kọ́ mi ní oúnjẹ sísè torí náà fún ara emi náà máa ń sábà dànù ní ilé tí n bá fẹ́ jẹun. Ṣùgbọ́n ní ẹ̀kọ̀kan tí, ẹ̀kọ̀kan tí iṣẹ́ bá gbó mi tí mi lè tìráyé sáré wá lé wa dànà àbí tí ó rẹ̀ mí jù láti tú délé tó máa gbé oúnjẹ kaná ní sìn mi máa ra oúnjẹ níta jẹun ní àwọn ẹ̀kọ̀kan ẹ. Ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó mọ̀ mi lára títí kò dẹ̀ tí ṣe nǹkan tí màá ṣe ní ìgbà gbogbo.

Ehn, lóòótọ́, a, wọn sọ pé iṣẹ́ ni ògùn ìṣẹ́, torí náà máa ń múra síṣẹ́ gan ní gbogbo ìgbà. Àn, láàárín ọ̀sẹ̀ kan, ní hín lẹ́ẹ̀kan kan ní òpin ọ̀sẹ̀, mo máa ń múra síṣẹ́ gan. Ni, táwà sọ pé bí i báwo ni mi ṣe máa ń ṣe ìdọ́gba ninú iṣẹ́ àti ìgbésí ayé mi. Ehn, lóòótọ́ iṣẹ́ tí mo, tí mo n ṣe gba, ó gba mi gan, ṣùgbọ́n èmi náà fún ara mi, èmi máa ń ṣètò, ehn, bó kéré jù wákàtí mẹ́wàá gan ní ọ̀sẹ̀ kan tí mo sì máa ń fi ń sinmi iṣẹ́ tí lè máa ń fi ń ṣe àwọn eré ìdárayá àti àwọn nǹkan mi tí mo lè fi pàwọ́ dá ọ pa ọkọ̀ dá fún ìgbà yẹn láti fi sinmi gbogbo àwọn iṣẹ́, iṣẹ́ takuntakun tí mo ti ṣe ní láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yẹn.

Eh, ní ẹ̀mí bí mo ṣe wà yìí, eh, owó ọ̀tún mi màá ń lò fi ṣe àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Eh, bí àwọn olóyè múnú ọ̀tún ṣe ń sọ pé àwọn tó wà tó ń lo eh owó òsì wà, àwọn tó dẹ̀ sí ń lo owó ọ̀tún náà wà, ṣùgbọ́n fún èmi, eh owó ọ̀tún mi lẹ mi ń lò fi ṣe àwọn nǹkan bí pé irú tí mo bá fẹ́ kọ̀wé àbí tí mo bá fẹ́ fi mú ṣíbí ìjẹun, ọ́ tí mo bá fẹ́ fi fúnyàn ló, oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ náà, owó ọ̀tún mi náà màá ń lò.

Ní orí bẹ́ẹ̀di tíì màá n sùn, ìrọ̀rí méjì ló máa ń wà lórí ẹ̀. Ṣùgbọ́n ìrọ̀rí ẹyokan náà ni màá lò fún ìgbà kan. Bọ́lẹ̀kọ́kan tí ó bá ṣe, tó bá ṣe bọ́ sí ṣá, mi lè lo ìrọ̀rí kejì láti bẹ́sẹ̀ lé tàbí là láti fi sí ibi, ẹ́h, ẹ̀yìn mi ní ẹ́ẹ̀kan kan. Bọ́n ní, lórí, ní ẹ́h, púpọ̀ nínú ìgbà tí màá n sùn, ìrọ̀rí ẹẹ́kan náà màá lò láti fi sùn.

Fún èmi àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù wọ́n pé oríṣiríṣi ṣùgbọ́n mo lè sọ bí méjì nínú àwọn oúnjẹ yìí láti fi dáhùn ìbéèrè yìí. Oúnjẹ àkọ́kọ́ tí màá ní pé mo fẹ́ràn jù ni àsáró bẹ́ẹ̀ni àsáró ni nínu gbogbo àwọn oúnjẹ àsáró ni mo nífẹ̀ẹ́ sí jù tí mo sì fẹ́ràn jù nínú àwọn gbogbo oúnjẹ tí mo máa ń jẹ. Oúnjẹ mi náà tí mo tún fẹ́ràn jù nínu àwọn oúnjẹ náà ni ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú ata díndín elépo àti ó tún máa ní àwọn ẹja yíyan gbgbo nínú ata díndín pẹ̀lú irú àti oríṣiríṣi irú ìrẹsì àti ẹ̀wà yìí àtàti ata díndín yi náà mo nífẹ̀ẹ́ sí púpọ̀ ó wà lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti jẹ ju. Ó sì, ó sì jẹ àwọn, àwọn oúnjẹ tó jẹ pé tí mo lè jẹ nígbàkígbà tí mo sì fẹ́ràn gan.